Mo máa ń gbọ́ ìrò àwọn oníbàárà dáadáa, nítorí wípé àwọn náà ni wọ́n máa jẹ kí n rọ́ játa. Nígbà tí wọ́n bá, tí wọ́n bá bá mi raja, ọ̀un náà ni màá rọ́ játa. Nítorí náà mo máa farabalẹ̀ gbọ́ ìrò wọn tí wọ́n bá mú wá, mo sì máa tẹ́tí síi, mo sì máa dá wọn lóhùn nípa ìrò tí wọ́n bá mú wá, mo sì máa ṣiṣẹ́ lórí ìrò tí wọ́n bá mú wá kí n lè mú ìdàgbàsókè bá ètò káràkátà mi lọ́dọ̀ wọn àti wípé kí wọ́n má baà fi mí lẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹlòmíì.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó sí à ojú fèrèsé nínú ọkọ̀, nítorí wípé ó máa ń jẹ́ kí atẹ́gùn dáadáa kí ó fẹ́ sí mi. Ó sì máa jẹ́ kí n rí gbogbo ohun tó ń lọ níta ọkọ̀ ní ìgbà tí ọkọ̀ tó bá ń lọ. Eléyìí máa ń mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀, ó sì máa ń mú ìrìn àjò inú ọkọ̀ ki o mu inú mi dùn.